Eh, mo máa ń gé èékánná ọwọ́ àti ẹsẹ̀ mi. Eh, ní gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ tàbí pàtàpàtà ọ̀sẹ̀ méjì, mo máa ń gé àwọn èékánná wọ̀nyí nítorí iṣẹ́ tí mò ń ṣe kò máa ba à máa ga. Àwọn tí mò ń bá ṣiṣẹ́ láàmú, wọ́n máa ń gé èékánná mi ni.

Gbígbé ẹrù ó nira fún mi gan-an ká máa gbé àwọn nǹkan tí ó bá wúwó wo jẹ nkan ti o nira fún mi ni gbogbo ìgbà. Àárọ̀ ni o, ọsán ni, alẹ́ ni o, kò ṣe nǹkan ti mo lérò láti máa ṣe nítorí pé ó ma ń jẹ́ nǹkan tí ó máa ń mú ara tì mí nítorí náà mi ò kí ń máa gbé ẹrù rárá àti rárá yẹn.

Nǹkan kan tí mo mọ̀ tó ṣe pàtàkì tó máa ń so àwọn àgbà àti àwọn ọ̀dọ́ pọ̀ ni iṣẹ́. Iṣẹ́ tí ó bá jẹ́ iṣẹ́ tí ó mú owó wá, tí àwọn ènìyàn dẹ̀ máa ń fẹ́ láti ṣe iṣẹ́ níbẹ̀, òhun ló máa ń so ọ̀dọ́ àti àgbà pọ̀. Tó jẹ́ pé kò sí bí a ṣe le ṣe tí a ò ní rí àwọn àgbàlagbà níbẹ̀ tí a ò ṣe le ṣe ká má rí àwọn ọ̀dọ́mọdé ní ibẹ̀. Iṣẹ́, pàápàá jùlọ iṣẹ́ tó bá mú owó wá gidi.

Ẹn, ọjà tuntun nínú iṣẹ́ tèmi, mi ò ní ìgbà kan tàbí àsìkò kan tí mi ò bá ti ní ọjà kankan mọ. Màá lọ sí ọjà, màá lọ ra ọjà, màá kó ọjà tuntun wọlé torí pé èmi ni mò ń ṣe iṣẹ́ mi tó pọ̀ jù. Ló mo ní ẹni tí mò ń bá ṣiṣẹ́ ṣùgbọ́n iṣẹ́ mi ò tún jẹ́ iṣẹ́ tó ṣe èmi nìkan ni mò ń ṣe.

Máa wo nǹkan tí ó bá wù mí ni. Tí màá ti rí nǹkan tí ó bá wù mí lórí ẹ̀rọ ayélujára, màá mú nǹkan tí ó bá wù mí, màá dé san owó pẹ̀lú káàdì mi, tí màá ti san owó, màá pè, màá pe. Màá pè wọ́n lórí ẹ̀rọ, wọ́n a dé so fún mi ìgbà tí wọ́n máa gbé nǹkan yìí dé.

Ọ̀pọ̀lọpọ̀ ìwé ló dúró ní ọkàn mi, tó pé mo fẹ́ràn kí a máa ka ìwé gan. Pàápàá jùlọ julọ àwọn ìwé tó jẹ́ ìtàn ilẹ̀ Yorùbá, eééh, Things Fall Apart àti ìwé tí à ń pè ní ògbójú ọdẹ ní inú igbó irúnmolè. Mo máa ń ka àwọn ìwé ìjìnlẹ̀ ìtàn Yorùbá.

Àṣà ṣe pàtàkì, ò ṣe kókó, pàápàá jùlọ ní ilè Yorùbá. Ehn, ṣùgbọ́n ǹkan tí mo rí ni bẹ́ẹ̀ ni pé, ǹkan tí ènìyàn bá kọ láti ìbẹ̀rẹ̀ ọjọ́ ayé rẹ̀, òun ti bá kọ ènìyàn láti kékeré to fi ọdún mẹ́wàá kọ tàbí ti o fi ogún ọdún kọ, òlera láti fi nkán yìí silẹ la ṣẹ̀ ti wa lọ kọ nkán mìíràn o tun wa fi ọdún márùn tàbí ọdún mẹ́wàá kọ irú iṣẹ́ mìíràn. Ọjọ́ wo ni ó fẹ́ yége? Ọjọ́ wo ni ó fẹ́ bẹ̀rẹ̀ sí ní fi iṣẹ́ ọ̀un jẹun?

Eh, Yoruba bo Yoruba pòwe wón ní "Ẹni ọdún bá bá láyé, òye kò ṣọpẹ́". Kò sí ìgbà ọdún kan tàbí àkókò ọdún kan tí èmi kò fẹ́ràn. Nítorí pé mo ní ìgbàgbọ́ pé gbogbo bí ọdún bá ti báni láyé kí á máa dúpẹ́ kí a dẹ̀ máa yọ ni.

Ọ̀pọ̀lọpọ̀ ǹkan ni mo máa se ní àṣálẹ́ tí mo bá ti dé láti ibi iṣẹ́ ti mo bá ti wọlé. Ẹ̀, mo ní àwọn ẹran ọ̀sìn tí mo máa ń dá lóhùn. Tí mo bá dẹ́ ti dé lé tí mo bá ti dá àwọn ẹran ọ̀sìn wọ̀nyí lóhùn tán, màá lọ wẹ̀. Tí mi ò bá ṣe iṣẹ́ jù ní ibi iṣẹ́, màá lọ wẹ̀, màá jẹun, máa dẹ́jù ko ti ẹ̀rọ amóhùnmáwòrán pẹ̀lú àwọn ọmọ, a jọ máa wò ó.

Eh, ojú ọjọ́ ti yí padà púpọ̀púpọ̀. Mo rántí nígbà tí mo ṣì wà ní èwe, nígbà yẹn kí aago mẹ́jọ àárọ̀ tó lù, oòrùn a ti yọ̀. Àmọ́ nísìnyí, a fẹ́ tó bí aago mẹ́wàá tàbí sí ago mọ́kànlá kí oòrùn tó yọ. Ṣùgbọ́n nǹkan tuntun lérò ni wípé ìgbà àti àkókò ni àwọn nǹkan wọ̀nyí. Ìgbà tí a wà yí sì ìgbà òjò ni. Ó máa ń pẹ́ kí oòrùn tó yọ̀.

Ẹ, fóònù tí mo ń lò lọ́wọ́ ń sì, ó ti ṣe díẹ̀ tí mo ti rà. Bat-batíìrì rẹ̀ kò le gbé ọjọ́ kan mọ. Ẹ̀ méjì ni mo máa ń charge fóònù yìí ní ojoojúmọ́. Tí mo bá ti charge rẹ̀ ní àárọ̀, tí mo bá ti lò títí di nǹkan bi í aago méjìlá, máa tú charge rẹ̀ again. Tó bá tún dalẹ̀, màá tún charge rẹ̀.

Ẹ àwọn ìtàn ǹkan tí ó ṣẹlẹ̀ sí mi òní mo máa ń sọ fún àwọn ọmọdé. Bi mó ṣe lo ìgbé ayé mi ni gbà ti mo wa ni ewé àwọn nkán tó ṣẹlẹ̀ to ṣé pàtàkì tí o ṣe kókó ni ìgbé ayé mi láàrin èmi àti ìyá àti bàbá mi ni mo máa sọ fún àwọn ọmọ.

Ní ilẹ̀ Yorùbá, tí a bá fẹ́ gbé oúnjẹ kalẹ̀ fún àlejò, a máa ń kúnlẹ̀ fún àlejò ni. Pápá jù lọ tó bá jẹ́ ẹni tó jẹ́ àgbàlagbà, a gbé oúnjẹ sí iwájú wọn pẹ̀lú ìkúnlẹ̀. A bu omi fún wọn láti fọ ọwọ́ kí wọ́n tó bẹ̀rẹ̀ sí ní jẹ oúnjẹ wọ̀nyí.

Àwọn nǹkan pàtàkì ni mi ò lè gbàgbé ní ọjọ́ ayé mi. Kaṣá sọ pé méjì. Ìkíni ní ọjọ tí mo lọ láti lọ pà ẹja tí mo fẹ́ lọ gbé àwọn kan ní òdì. Kejì torí pé ọkọ̀ ni mo wà tí ọkọ̀ yìí si dànù. Eh! Ọlọ́run ló yọ gbogbo wa ní ọjọ́ yẹn ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kò sí ẹnì kankan tí ó kú. Èkejì ni ọjọ́ tí ẹ̀gbọ́n mi ń fi àdá ṣeré tó fi, fi àdá yìí gé ara.